Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí mo máa ń kojú níbi iṣẹ́ mi ni pé olùkọ́ tó ń kọ́ wa ní ibi iṣẹ́, kò ń ṣe ẹni tó mọ ohun tó ń kọ́ wa dáadáa lọ títí, a kàn máa ń rọra ṣeé ni, so a máa le face ìdojúkọ yẹn dáadáa.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì tó máa ń dáni lára yá. Màá máa pe àwọn èèyàn jọ kó jókòó kó máa lè máa gbó ohun tí mo fẹ́ sọ kí n máa lè máa dá wọn lára yá láti ara eré tí mò ń ṣe fún wọn kó ba lè máa mọ̀ wípé èmi náà onídànílárayà ni mí.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára lọ́pọ̀lọ́pọ̀, tí máa ń ya àwọn èèyàn lẹ́nu pé, báwo ni etí temi ṣe rí báyìí? Àwọn sì fẹ́ràn etí mi o nítorí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Etí mi ò ká bíi pọ̀ mọ́, mo sì fẹ́ràn rẹ gàn bo ṣe ká òun torí ẹ lọ ṣe jẹ́ kí ó dára fún àwọn èèyàn kó máa tọ bá ti rí etí mi.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi? Láàrín iṣẹ́ àkókò wà fún iṣẹ́ mi, àkókò sì wà fún ìgbésí ayé mi. Tí àkókò iṣẹ́ bá ti tán, màá bọ́ sí àkókò ìgbésí ayé mi, wíwo ohun tí mo fẹ́ fi ilé ayé mi ṣe. Èmi sì máa gbé ilé ayé mi bí mo ṣe fẹ́. Ṣùgbọ́n tó bá ṣe àsìkò iṣẹ́, mà ṣiṣẹ́ mi dáradára bó ṣe yẹ kin ti ṣe. Ṣùgbọ́n tí bá síkò ìgbésí ayé mi, mo lè wá ìgbà tí ó yẹ kí n ṣeré ń bẹ, màá sì fi díẹ̀ ṣeré nínú ìgbésí ayé mi.